Ìgbà mẹ́rin ni mo máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ní ọjọ́ ẹtì. Ìyẹn tí ó bá ti di, tí ó bá ti n sún mọ òpin ọ̀sẹ̀, òun ni amọ n kọkọ máa ń ṣe ìpàdé. Ti mo máa lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí aṣọ́nà ní ilé ìjọsìn ti ìgbàgbọ́ láti lè mọ bí a ṣe máa ṣe ìtọ́jú inú ilé ìjọsìn àti àyíká ilé ìjọsìn. Nigbati a ba de ile ìjọ́sìn ni àsìkò náà, ni a maa kọkọ gbàdúrà láti lè fi ọ̀nà wa lè ọlọ́run lọ́wọ́ àti láti le jẹ ki ìpàdé náà ki o yọrí si rere nígbà tí a bá bẹ̀rẹ̀ olùṣọ́-àgùntàn yóò kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ná. Lẹ́yìn náà ni a máa gbàdúrà fún bí ọgbọ́n ìṣẹ́jú. Nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ tán, òun ni olùṣọ́-àgùntàn yóò bá bẹ̀rẹ̀ sí ní sọ fún wa ohun tí a fẹ́ ṣe ní ọjọ́ ìsinmi tí ó tẹ̀lé, àṣẹ pé, àwọn tí yóò gbá inú ilé ìjọsìn àtàwọn tí yóò gbá àyíká. Àwọn tí yóò gbá inú ilé ìjọsìn, olùṣọ́-àgùntàn yóò sọ, yóò ka orúkọ wọn kúrò láti inú, inú ìwé láti sọ fún wọn pé arákùnrin lágbájá yóò gbá apá bí àti alá-alákùnrin Tàmọ́dù yóò gbá ẹ̀yín inú ìjọ. Àwọn arákùnrin mí yòókù ni yóò sì gbá àyíká. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa pín iṣẹ́ yìí fún olúkalúkù tí olúkalúkù ó sì lọ ṣiṣẹ́ rẹ̀. Nigbati a ba si ṣetán à maa padà wá láti wa gbàdúrà ko to di pe oníkálukú o maa lọ si ile rẹ ẹ̀, ẹ́, ìpàdé àkọ́kọ́ tí ń máa ń ṣe ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni èyí. Lẹ́yìn náà ni tó bá ti di ọjọ́ ìsinmi, lẹ́yìn ìgbà tí a bá ṣe ìsìn òwúrọ̀ tán, òun ni àwọn aṣọ́nà, ni a tun ní ìpàdé láti lè fi ọ̀rọ̀ jómi tooro ọ̀rọ̀ bí, ìsìn ọjọ́ náà bí ó ṣe lọ àti bí àti ohun tí ó bá, tó bá ku diẹ kààtò tí ọ̀gá àwọn aṣọ́nà tí ó rí ní ìgbà tí ìsìn ń lọ. Lẹ́yìn náà ni a máa wo owó tí àwọn aṣọ́nà gbà gẹ́gẹ́ bí ọrẹ àti ìdámẹ́wàá tí a sì máa kàá láti lè wo, oyè tí àwọn ará ìjọ ti wọ́n dá ní ọjọ́ ìsinmi náà. Lẹ́yìn náà ni a k'owó náà tí a sì lọ sọ fún olùṣọ́-àgùntàn oyè tí àwọn ọmọ ìjọ ti wọ́ fún ìjọ ní ọjọ́ náà.olùṣọ́-àgùntàn sì máa pa kíyèsi wá sí ohun tí a ṣe dáradára àti ibi tí ó ku diẹ kaàtò. Lẹ́yìn náà ni a gbàdúrà, a sì máa lọ sí ilé wa. Lẹ́yìn ìpàdé kejì yìí, ìpàdé kẹta, òun ni ní àárọ̀ ọjọ́ ajé nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́ mi. Nigbati a ba de ibi iṣẹ́, nigbati a ba kọkọ gbàdúrà laarọ na, gẹ́gẹ́ bi olùkọ́ ti a si ba àwọn akẹẹkọ sọ̀rọ̀ ko to di pe a lọ si yara ikẹẹkọ láti maa kọ wọ́n ọ̀gá ilé ẹ̀kọ́ àti igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́ àti àwa olùkọ́ àti àwọn àgùnbánirọ̀ tó bá wà ní àárín wa, a sáré ní ìpàdé ráńpẹ́ bí a ṣe fẹ́ jẹ́ kí ọjọ́ náà àti ọ̀sẹ̀ náà kí ó rí. Olùkọ́ àgbà yóò sọ, ọ̀rọ̀ láti lè fi ooru wa sókè kí a lè ṣiṣẹ́ wa dáradára bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Gbogbo ìwé tí ó bá yẹ kí a, fún ọ̀gá ilé ẹ̀kọ́ láti bu ọwọ́ lò, ọ̀gá ilé ẹ̀kọ́ yóò beèrè rẹ̀ lọ́wọ́ gbogbo wa. Yóò sì sọ fún àwọn igbákejì pé kí àwọn náà kí wọ́n bèrè àwọn àkọsílẹ̀ tí ó yẹ kí á bèrè, tó yẹ kí á fún wọn. Yóò sì sọ gbogbo rẹ̀. Nígbà tó bá sọ tán, yóò sọ fún wa pé kí a kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ̀nyí dáradára. Lẹ́yìn náà tí ó bá sí ohun kan mìíràn tí àwọn olùkọ́ fẹ́ sọ fún ọ̀gá ilé ẹ̀kọ́ àti igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́, olúkalúkù yóò sì gba, ibi tí ó máa ń jókòó sí, kó tó di pé a lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ láti kọ́ àwọn ọmọ. Lẹ́yìn èyí, ọjọ́ kẹta tí mo ti máa ń ṣe àbí ọjọ́ kẹta tí mo tun máa ń ṣe ìpàdé lọ́sọọ̀sẹ̀, òun ni ọjọ́rú nígbà tí ní ilé, ẹ̀kọ́ tí ọ̀gá tí ó bá fẹ́, ọ̀gá ilé ẹ̀kọ́ tí ó bá fẹ́ sọ ohun tí ó rí ní àárín ọ̀sẹ̀ àti àwọn ohun kan tí ó yẹ ká ṣe. Àwọn kan wọ̀nyí, òun ni ìgbà wọ́nyìí ni a máa ń ṣe ìpàdé lọ́sọọ̀sẹ̀.

Ibi tí mo mọ̀ pé ó wù mí láti padà sí ni ibi tí mo ti ṣe àgùnbánirọ̀ ni ìpínlẹ̀ Enugu ni ilà orùn ti i orile-ede Naijiria. Ibe ni mo ti ṣe ètò àgùnbánirọ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn, bí i ọdún mẹ́sàn-án sẹ́yìn. Ohun ni mo lọ bẹ láti lọ ṣe ètò àgùnbánirọ̀ tí ó jẹ́ dandan fún gbogbo àwọn tí ó bá kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ìwé gíga ní orílẹ̀-èdè Nàìjíríà. Igbá tí mo lọ bẹ̀, bí ọdún mẹ́sàn-án sẹ́yìn ni mo lọ bẹ̀. Mo sì lo ọdún kan gbáko níbẹ̀. Mo sì mọ àwọn oríṣìíríṣìí àwọn ènìyàn nítorí pé èmi mo jẹ́ Yorùbá, ṣùgbọ́n àwọn Igbo àwọn ni ó wà níbẹ̀. Mo kọ́ èdè tuntun oríṣìíríṣìí oúnjẹ tó jẹ́ pé kò sí ní ilẹ̀ Yorùbá ohun ní o wà nílẹ̀ Igbo. Àwọn nǹkan báyìí ohun ni o dúró ṣọkan mi nígbà ti mo wa níbẹ̀ mo sì bá ọmọbìnrin kan pàdé níbẹ̀ nígbà náà tí ó jẹ́ àyànfẹ́ ọkàn mi. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ti kúrò n bẹ́ẹ̀ mi ò tún fi ojú gan-an ni rẹ̀ mọ́ láti ìgbà yẹn. Nítorí náà, nǹkan yìí ó dúró simi lọ́kàn ó sì wù mí to jẹ pé ní ọjọ́ kan ni wọn padà sí Enugu, ìpínlẹ̀ Enugu láti lọ wo bí ibẹ̀ ṣe rí. Tí bá sìí fẹ́ lọ èmi nìkan ni mo fẹ́ lọ. Kò sí ẹnikẹ́ni tí mo fẹ́ mú pẹ̀lú ara mi láti lọ sí ibẹ̀. Àwọn nǹkan báyìí, ibi báyìí ni ó wù mí láti lọ.

Oúnjẹ ojú ọ̀nà tí mo fẹ́ràn gidigidi, òun ni búrẹ́dì àti àkàrà. Nígbà tí ènìyàn bá rìn irìn àjò tàbí tí kò bá ní-- tí ó bá kò-- tí kò bá se oúnjẹ ní ilé rẹ̀ tí ó sì fẹ́ jẹun, eléyi tí mo fẹ́ràn jùlọ láti máa sè tàbí láti máa rà ní ojú ọ̀nà, òun ni, búrẹ́dì àti àkàrà. Nígbà mìíràn tí èèyàn bá sì rí búrẹ́dì àti àkàrà, èèyàn le ra kókò àti àkàrà jẹ tàbí kí èèyàn ra ẹ̀kọ àti àkàrà. Nígbà miran eeyan tún le ri àkàrà at moin moin àbí moin moin àti ẹkọ èèyàn tún le rí gẹ́gẹ́ bí oúnjẹ ojú ọ̀nà. Awọ́n oúnjẹ wọ̀nyí, òun ni mo fẹ́ràn. Mo ti dárúkọ búrẹ́dì àti àkàrà, mo sì darúkọ ẹ̀kọ àti mọ́ímọ́í, mo sì tún darúkọ kókò àti àkàrà tàbí kókò àti mọ́ímọ́í. Àwọn oúnjẹ ojú ọ̀nà tí mo fẹ́ràn ni wọ̀nyí. Ibi tí mo ti lè ra àbí ibi tí mó-- ibi tí mo lè wà láti mo ti lè ra ojú, ojú ọ̀nà, òun ni àpẹrẹ nígbà tí mo bá rìn ìrìnàjò tí mo dẹ̀ sì rí pé ebi ti bẹ̀rẹ̀ sí ní pa mí tí kò sí-- tí mi sì gbe oúnjẹ kankan dání, mo lè ra oúnjẹ ojú ọ̀nà, fún àpẹẹrẹ mo lè ra àkàrà àti búrẹ́dì jẹ. Yàtọ̀ si èyí, nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, bóyá mo ti ṣiṣẹ́ kárakára tí ebi si n pa mí tí kò sì-- tí mi sì gbe oúnjẹ wa láti ilé, mo lè ra oúnjẹ ojú ọ̀nà bíi àkàrà tàbí búrẹ́dì. Mo sì le ra mọ́ímọ́í àti búrẹ́dì jẹ tàbí mọ́ímọ́í àti ẹ̀kọ. Àwọn oúnjẹ wọ̀nyí ni oúnjẹ ojú ọ̀nà. Tí mo bá fẹ́ ra búrẹ́dì àti àkàrà, ó lè ní bí náírà, ẹgbẹ̀rún náírà kan àti ogún ìgbà náírà. Bẹ́ẹ̀ ni, ìgbà náírà àti ẹgbẹ̀rún náírà. Ẹgbẹ̀rún náírà fún búrẹ́dì àti ìgbà náírà fún àkàrà. Ó sì lè ní láti lo bíi, ọgọ́rùn-ún náírà láti fi ra, omi láti mú. Àwọn ìgbà tí mo máa ń jẹ́, òun ni nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Nígbà tí n bá ti rà tán, màá gbe lọ sí, ibi iṣẹ́ mi, màá sì jẹ. Àwọn oúnjẹ ojú ọ̀nà tí mo fẹ́ràn nìyí àti ibi tí a ti máa ń rà, ẹgbẹ ojú ọ̀nà náà ni nígbà tí a bá rìn ìrìnàjò tàbí níwájú ibi iṣẹ́ mi.